Ẹ́, ọ̀rẹ́ mi kò tí e wá. Ẹ́, o mọ̀ pé ṣe o rántí pé a máa lọ sí ilé ìjọsìn ní ọ̀la? O mọ̀ pé ọ̀la, ọjọ́ ìsinmi ni ọ̀la, so yẹ ká lọ sí ilé ìjọsìn. Ṣé o ti fọ aṣọ rẹ? Àti pé, ṣe o ti lọ aṣọ rẹ? O mọ̀ pé aṣọ funfun, a-a-aṣọ funfun ni, aláwọ̀ aṣọ funfun ni ilé ìjọsìn tẹ́ẹ̀ tí à ń lọ. Ṣé o ti fọ aṣọ rẹ? Tí o bá ti fọ aṣọ rẹ lọ́ fọ́ o. Ó dẹ́ tí mọ́, kó jẹ́ tí lọ, kó lọ gẹ́rẹ́gẹ́rẹ́. Àti pé, ṣe o rántí pé àjọ̀dún ọmọdé tí ó ń bọ̀ ní ọjọ́ iwájú, ṣe o rántí pé won só pé a máa, a máa dá àwọn owó kọ̀ọ̀kan? So bóyá ká gbìyànjú ká dá bí èèló kọ̀, ẹ? At least o. Won sọ̀ pé ó dá kí a dá than pe ka má dà rá rá rá rá rá rá. Ẹ́, mo tì e fẹ́ bẹ̀rẹ̀ ní ọwọ́ rẹ ni. Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Torí ní tèmi, àjọ̀dún ọmọdé, àjọ̀dún ọmọdé dá, but àjọ̀dún àgbà, àjọ̀dún Holy Michael, àjọ̀dún St. Gabriel, gbogbo ẹ, ló dá. Àmọ́ àjọ̀dún wo ni wọ fẹ́ràn jù?

Ehén Kafilá, mo ti è gbọ́ pé ní ilé ìwòsàn tó ti ń ṣiṣẹ́, wọ́n ń gbé àwọn tó ní ikọ́ wá. O má, o má protect ara rẹ torí ó da ọ, kó má lọ kó àìsàn tí o ò mọ̀ o. Ṣé o ti è máa ń lo ìbọ́wọ́ ṣá? Máa lo ìbọ́wọ́ o, máa lo o. Tí o bá ti ń lò, máa lo ìbọ́wọ́ àti ìbò imú gan kó gbogbogbogbogbo ọwọ́ ẹ, gbogbo imú ẹ kó jẹ wọ aṣọ rẹ. Tó bá jẹ ti, tó bá jẹ ti tọ́jú àwọn aláìsàn tán, make sure pé o lọ fọ ọwọ́ rẹ kó dá ẹ lójú gan gan gan gan ni o. Kó dá ẹ lójú gan gan gan ni pé kó bo, kó fọ ọwọ́ rẹ, kó fọ ẹsẹ̀ rẹ. Tó bá jẹ ti fẹ́ jáde, má lọ, má wọ aṣọ tó wọ̀ ní ìgbà tí o wà ní ibi iṣẹ́, má wọ aṣọ rẹ jáde o. Kó tọ́jú aṣọ tó mọ́, kó tọ́jú rẹ̀ sínú báàgì rẹ torí kí o lè wọ o. Ehén o ṣé a mọ pé, eh, ilé, i-i-ilé, i-ilé, ilé, ilé ẹ̀mí ó da ju àìsàn lọ. Ehén ilé ẹ̀mí rẹ o, má kóba rẹ o, kó tẹ, má kóba àwọn ẹbí rẹ o. O mọ pé nǹkan kan tó bá ṣẹlẹ̀ sí ìwọ níìsín, àwọn ẹbí rẹ ni, àwọn ẹbí rẹ ló máa fọ ara kú. Ehén Ọlọ́run á wà pẹ̀lú rẹ o níbi iṣẹ́ tó ń ṣe, Ọlọ́run á wà pẹ̀lú rẹ o. Elédà ìyá ẹ, ẹlẹ́dàá bàbá ẹ á wà pẹ̀lú rẹ o. Kò ní jẹ́ kí o kó àìsàn wá sílé o.

L Adeola, báwo ni? Báwo ni? Hello, ṣe ò ń gbọ̀ mí? Okay, àmà ń gbọ̀ ẹ nísìnyí. Báwo ni? Ṣé o lọ sí ilé ìwé lónìí? Mo gbọ́dọ̀ sọ pé kí n pè ẹ́, kí n kí ẹ ni, kí n jẹ òwò àlàáfíà rẹ. Báwo ni? Ṣé o lọ sí ilé ìwé? Ṣé o tẹ̀ti sí ǹkan takẹ́kọ̀ọ́ tó kọ yín? Ehen, báwo ni? Ṣé ò ń bọ̀ ni ilé tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀? Nítorí ó ní ìpàdé kan tí a fẹ́ ṣe. Ìpàdé àwọn, àwọn ọ̀rẹ́, àwọn ẹbí bàbá ẹ máa wà níbẹ̀. Ọrọ pé kí n pè ẹ́ ni pé tí o bá lè ráyè láti wá. Ehen, jó. Mo rò pé kí n sọ fún ẹ ni o. Ṣé o ṣà ń wọ gíláàsì rẹ? Nítorí àwọn òòrùn tó ń mú lẹ́nu jọ́ mẹ́ta yìí ó pọ̀ o, òòrùn yẹn ti pọ̀ jù. Ṣé o ń wọ gíláàsì rẹ? Máa wọ̀ o, máa wọ̀ lóòrèkóòrè. Tó bá wà nínú ilé o le máa wọ̀, àma tí o bá ti jáde, máa wọ gíláàsì rẹ o, torí òòrùn yẹn ó pọ̀ jù. Kó jẹ́ má lọ ba ojú rẹ jẹ́. O mọ̀ pé ìwọ nísìnyí, ǹkan díẹ̀ wa máa, wa, wa máa sọ̀rọ̀ pé ojú, ojú ń dùn, ojú ń dùn ẹ́. Sa máa wọ gíláàsì rẹ kó jẹ́ máa lo òògùn rẹ dédé dédé dédé? Okay o. Ó dáàbò. Ọlọ́run á wà pẹ̀lú rẹ. Ó dáàbò o ṣe.

Táyé, má gbagbe o. Má gbagbe ibi tíi a n lọ o. Ehn, tí a bá ya ọjà, a máa ra nǹkan oúnjẹ sílé. Ta ba de se tán, ó dàbí pé mo fẹ́, mo fẹ́ lọ ibi tí wọ́n ti ń ṣe irun. Mo fẹ́ lọ fọ irun mi nítorí ìtẹ́mọ́ tí irun mi ṣe ń ṣe fún mi lẹ́nu jọ́ mẹ́ta yìí, ní ṣe ló ń yún mi. Mo fẹ́ lọ sí ibi irun mi, mo fẹ́ fọ irun. Ṣé ìwọ nǹkan ṣe o máa ṣe irun? Tí o bá ní ṣe irun, bóyá kò ṣe, kò ṣe ìtọ́jú ẹsẹ̀ rẹ. Ah! Táyé, o máa wo ẹsẹ̀ rẹ. Báwo lo ṣe máa ń tọ́jú èékánná rẹ kan? Gbogbo èékánná rẹ ló dọ̀tí yii Ó yẹ kó tọ́jú ẹ. Ah! Ah! O, Táyé o dọ̀tí o, o dọ̀tí. Áà! Obìnrin ọmọbìnrin gẹ́gẹ́, o ò tọ́jú èékánná rẹ. O ò ti ṣe bí pedicure àbí manicure. Ìwọ ò kí ń rí èékánná mi ni. Ó ń rí èékánná mi tó ṣe é tí èékánná mi ṣe rí ni. Sé o máa bá èékánná mi pé èékánná mi dọ̀tí? Taa bá ń ṣiṣẹ́ kamọ ibi tá náwó sí o. Taa bá ń ṣiṣẹ́ kamọ ibi tá náwó sí. Wà ṣe ìtọ́jú èékánná rẹ, wà ṣe ìtọ́jú ara. Gbogbo ẹ ló dáa ná. Tó ṣe ń ṣe ìtọ́jú ara, gbogbo-- tí gbogbo wákàtí tó ń, tó ń, tó fi, tó ń spend ní orí fóònù rẹ, ó yẹ kó, kó, kó, kó máa fi ṣe ìtọ́jú ara rẹ ná. Kó ṣe ìtọ́jú ara rẹ, kó, kó kí ara rẹ kó mọ́. Ṣaka, kó ṣe ìtọ́jú èékánná rẹ. Gbogbo ẹ ló dáa.

Ah, ibi tí a lọ lánàá yẹn, ibi sinimá tí a lọ, tá lọ wo fíìmù yẹn. Ah, wò ó dùn. In fact ẹ́. Ìgbà tá délé, mi le sùn torí mo kan ń ro inú ibi tí a lọ yẹn. "Ẹ̀hẹ́n, kí ni, ẹ́, Bílíkì, ọ̀rẹ́ wa, kíló sọ fún ẹ?" Torí mò ń gbọ́ àwọn kọ̀nkọ̀n kọ̀nkọ̀n tọ̀nkọ̀n, àwọn ọ̀rọ̀ kọ̀nkọ̀n kọ̀nkọ̀n tó ń sọ. Bo ah, àmọ́ ṣé o rí i? Ibi tí a lọ ní àná yẹn ó ti rẹ̀ mí, ó ti rẹ́ mi mí tí ẹ lè gbọ́ nǹkan tó ń sọ. "Ẹ̀hẹ́n, Jọ́, kí ni o máa ń ṣe kí o tó lọ sùn ní gbogbo alẹ́? Kí ni o máa ń ṣe ní tèmi o kí n tó lọ sùn?" Mo máa ń ṣe àdúrà torí àdúrà àwọn ọmọ Krìstẹ́nì a lè má ṣe ká má gba àdúrà. A máa gba àdúrà náà ni torí àdúrà ni ohun gbogbò. Ẹni tí bá ti wo àdúrà tán, òh, mo máa ń nà á fẹ́lẹ́ ni tí fáànù máa ma ti fáànù máa ma fẹ́. Ah, ọjọ́ tí n bá ní àkókò, mo máa ń wòó, máa tẹ fóònù mi, àbí kí n wo fíìmù díẹ̀ lórí Netflix. Mi ò ní mọ̀ ìgbà tí orun máa ma kùn mí lọ. Àmọ́ kí ni wọn máa ń ṣe? Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Torí ah wẹ́ẹ́, ká má tẹ́ ẹ sọ́ná. Mo tẹ́ ẹ mọ̀ pé ìwọ fóònù rẹ̀ ni. Ojoojúmọ́ fóònù rẹ ni o wọ̀. Àárọ̀ àti, àti àárọ̀ títí tí ti dalẹ́, ọ rí fóònù rẹ ló máa ń wà. Àmọ́ kí ni o máa ń ṣe?

Ọmọ mi, rán mi létí o tí a bá ń lọ sí oko Bàbá mi ní Ilésà ní ìlàárin ọ̀sẹ̀ yìí kí ọ̀sẹ̀ yìí tó já. Rán mi létí o. Ó ní àwọn nǹkan kan tí mo fẹ́ lọ rà ní ọjà ní ọjà Akinyele kí a tó lọ sí ilé torí Bàbá mi rán mi iṣẹ́. Bàbá mi dẹ́ pè mí ní àná. Bàbá mi sọ fún mi pé kí n bá wọn ra àwọn nǹkan kan bí ẹja àti oyin wá. Ó mọ̀ pé ní oko wọn lọ́hùn, gbògbo yẹn ó máa wọ́n. Bàbá mi jẹ́ fẹ́ pé kí n bá wọn rà. "Ẹ̀hẹ́ñ ehn, ṣe o máa gbé àpò ẹyin dání? Nítorí tí a bá lọ ka kó àwọn ẹyin ní oko Bàbá mi torí mi lè, Bàbá mi ò lè ní, ẹ́ẹ́, oko ẹyin. Kì í tún wà máa ra ẹyin ní kìnì. Ní ìtà n bí, ní ilẹ̀ ọ̀dọ̀ wa ń bí bài. Ko yá mú àpò ẹyin dání. Tó bá jẹ́ ti mú àpò ẹyin, ko mú gbogbo àwọn nǹkan tí gbogbo ibi tí a máa fi àwọn ike tí a máa fi ẹyin sí torí pé kí ẹyin náà kó má fọ́. Ko kó àwọn ike ẹyin àti àpò ẹyin dání, ṣo gbọ́. Ẹ́hẹ́n, àbúrò rẹ ńkọ́, ṣé ẹ ti jẹun ọ̀sán? Wò ó, má bí mí ọmọ mi. Mi ti ẹ ti gbagbé, kí n, ki n béèrè ní ọwọ́ rẹ. Kí lẹ jẹ lọ́sàn-án? Ṣé, ẹ́ẹ́, ẹ̀wà tí mo sè nínú pọ́otì, ṣe ẹ ti jẹ tán? Torí mo mọ̀, mo mọ àgàgà ìwọ tó ṣe máa ń jẹ oun bí bàrà. Ṣé ẹ ti jẹ tán? Tẹ bá ti jẹ tán, ko gbé, ẹ́ẹ́, ko gbé omi kaná ka se ẹ̀wà. Se ẹ má jẹ ẹ̀wà àti iṣu. Tẹ bá máa jẹ ẹ̀wà àti iṣu, ó yá e jẹ́ ká gbe kíá kíá kíá kíá, ka sè é. Kí lẹ̀ fi mó ó. Kí lẹ̀ to ṣu à ti jiná, ṣo gbọ́. Àmọ́ má gbàgbé o. Ko gbé àpò ẹyin dání o, ṣubọ́. Ókè o, ó dàbọ̀

Ọ̀rẹ́ mi, à, o ṣe o, Olúwa o ṣe o, Olúwa o ṣe o, Olúwa o ṣe o. À, Olúwa, ìwọ tó ṣé fún ọ̀rẹ́ mi Biliki, jọ̀wọ́ ṣé fún èmi náà àti ọkọ mi, torí ká lè rí ilé ìtàwà náà gbé. À, ọ̀rẹ́ mi o ṣe o, Olúwa o ṣe. Eré a kárí. Ẹ, pe o tí ẹ di onílé titi ẹ iwo ati ọkọ rẹ. Olúwa o ṣe o, Olúwa o ṣe. Ẹ, ọ̀rẹ́ mi, níbo ní ilé gbòǹgbòǹgèrè gbòǹgèrè tẹ kọ́ yìí, yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Awa so fún mi yàrá tó fẹ́ràn jù o. Àbí ṣé o máa mú mi fún-- ṣé o-- tí, kí ni mo ti ń sọ? Dídéjọ́ jẹ́ ká lọ sí inú ilé, ko fi yàrá tí o fẹ́ràn jù, ko fi hàn mí. Torí mo mọ̀ pé à, ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi máa ní yàrá titi ẹ. Ọ̀rẹ́ mi máa ní yàrá titi ẹ. O dẹ̀ ní, ó dẹ máa ní yàrá tí o fẹ́ràn jù. Yàrá àwọn ọmọ ọ̀tọ̀, yàrá tíe ọ̀tọ̀, yàrá okọ̀ ọ̀tọ̀, yàrá ti ìyálé rẹ àbí ti àwọn ẹbí ọkọ rẹ. Ẹ̀hẹ́n, ó máa wà. Ẹ̀hẹ́n, ọ̀rẹ́ mi, then, má gbàgbé o. Má gbàgbé o mọ̀ pé a ní kíláàsì ní ọ̀la. Torí mo mọ̀ pé àjọ̀dún tẹ ń ṣe yìí ó lè mú ẹ gbàgbé, ó lè mú ẹ kó, o ní sùn, o, o ní tètè sun o. Ẹ̀hẹ́n, má tètè sun o torí kó lè yára jáde ní ọ̀la torí kó má lọ, kó má lọ miss kíláàsì rẹ o. Ẹ̀hẹ́n, o ṣe ọ̀rẹ́ mi.

Ṣadé, ṣe o ti ṣetán pẹ̀lú fáìlì tí ọ̀gá sọ pé kó ṣe kó tún ṣe, ṣe o ti ṣetán pẹ̀lú ẹ̀? Ọ̀gá ti ń bèrè rẹ̀, ọ̀gá ti ń bèrè ẹ. To bá ti parí ẹ̀ àbí tó bá ti dáwọ́lé, bẹ̀rẹ̀ ní ìsinsìnyí o torí kó le parí ẹ, kó, kó le parí ẹ, kó lè tètè parí ẹ o. Kí ọ̀gá, kí ọ̀gá tó, kí ọ̀gá tó máa pariwo. Ehen Ṣadé, jọ̀ọ́. Aago mélòó tí ẹ lò ti lò o? Okay. Ehn Ṣadé, Ṣadé, wò ó ṣe o ní fi iṣẹ́ rẹ sílẹ̀ díẹ̀. Jẹ́ ká lọ jẹun. Torí break time ti, ti wá, ó jẹ mọ̀ pé a ní àkókò púpọ̀. Bo yá kó, kó dáwọ́ iṣẹ́ dúró níìsín jẹ́ ká lọ jẹun. Ehn ẹjọ́ kíni ẹ ní ní ibẹ̀yẹn gan an? Ṣé iresi ni àbi ẹ́wà? Beeni, bóyá kí ẹ fún mi ní ìrẹsì àti ẹran tó ti tó. Ki ẹ fún mi ní omi sì ẹhen Ṣadé ìwọ, kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Èwo ni o fẹ́ràn kí wọ́n bá ẹ mu wa? Ṣé omi ni àbí eh omi ọsàn? Wò ó sọ fún wọn nǹkan tó fẹ́, ki won gbe fún ẹ, kia tètè ká jẹun, torí kí a lè padà lọ sí ibi iṣẹ́ wa, torí kí ọ̀gá tó de, kó tó máa pariwo.

Ẹhẹ́n, Ṣadé. Ṣé o rántí ẹ, ọ̀gá, ṣe ọ̀gá sọ fún ẹ? Àbí, ẹhẹ́n. Torí mo ṣẹ̀ n bọ̀ láti ọ́fíìsì ọ̀gá ni. Ọ̀gá fi ń jẹ́ kó yé mi pé tó bá di ẹ̀yìnparí oṣù, pé a máa lọ sí sẹ́mínà tí wọ́n fẹ́ ṣe fún, ẹ́hìn, tí ọ̀gá ilé iṣẹ́ àpapọ̀ fẹ́ ṣe fún gbogbo wa tí à ń ṣiṣẹ́ o. Ó dẹ́ mọ̀ pé kì í ṣe ní ibi bàyìí. Èkó ń bí bàyìí làwàá wà. Abuja ni headquarter wa wà. Ẹhẹ́n, ọ̀gá sọ pé ká-- pé a máa lọ fún gbogbo wa, pé a máa lọ sí sẹ́mínà yẹn. Témi sẹ́mínà yẹn ọjọ́ méjì, tí jọ-- ọjọ́ méjì tiẹ ni sẹ́mínà yẹn. Ọ̀gá sọ pé ká máa, a máa lọ, pé ṣó, pé tí a bá tí mọ̀, pé ká mọ̀, pé ká múra, ká múra sílẹ̀. Torí àwọn ò fẹ́ gbọ́ pé bóyá, ẹ́hìn, pẹpẹ sí o pé nǹkan kan ṣẹlẹ̀ tí mì le lọ̀ o. Ọ̀gá sọ pé ó di dandan kí gbogbo wa lọ, kí gbogbo wa lọ. Àń pé ká máa ṣe ètò kalẹ̀. Torí gbogbo jíjẹ mímú ibi tí a máa dúró sí ilé iṣẹ́ tí, ilé iṣẹ́ ti pèsè ẹ̀. Ẹhẹ́n, jọ, mo fẹ́ bí ìbéèrè lọ́wọ́ rẹ ni. Báwo ni o ṣe má ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Nítorí èmi, à, ẹ́h, ìrìnàjò, ìrìnàjò ọjọ́ méjì, mo lè gbé báàgì méjì dàní. Àmọ́ mo ti máa ń, mo ti máa ń ṣọ ẹ pé ìwọ ká fẹ́, ká fẹ́ rin ìrìnàjò ọjọ́ ọdún kan gan-an. Ó ní to ṣe máa ń kó àkópọ̀ àwọn aṣọ rẹ. Jọ, báwo lo ṣe máa ń kó wọn? Torí èmi, màá kó báàgì, màá kó bàtà, màá, màá kó gbogbo everything mọ́ra ni. Báwo ni iwọ máa ṣe ń ṣe títí ẹ? Jọ, ṣé o lè kọ́ mi àbí ṣé o lè tọ́ mi sọ́nà torí kí mọ̀ báwo ni mo ṣe máa kó àkópọ̀ fún ìrìnàjò tó wà nínú ọwọ́ wa. Ṣe o gbọ́? O ṣe.

Ẹhẹ́n, Jọ, Kọ́lá. MÓ fẹ́ bẹ ìbéèrè kan lọ́wọ́ rẹ ni. Ṣé o ti bèèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ oníṣètò ìròyìn, ìròyìn? Ẹhẹ́n, torí ó ṣe pàtàkì o, ó ṣe pàtàkì kó o lọ bèèrè ni ati ọ̀dọ̀ ọ̀dọ̀ olúṣètò torí ká fi mọ àwọn ètò tó, tó ti fi sílẹ̀ àti àwọn nǹkan tí a máa ṣe àti nǹkan tí a ní ṣe àti nǹkan tí a máa kà àti nǹkan tí a ní ká torí ó ṣe pàtàkì o. O mọ̀ pé gbogbo nǹkan tí a bá sọ òun ni àwọn aráyé máa gbọ́. So ó ṣe dá, dá, dá, dá, dá, dá pé ká lọ sí ọ̀dọ̀ oníṣètò ká lọ bèèrè ìrànwọ́, ìrànwọ́ láti ọ̀dọ̀ rẹ̀. Sé o mọ̀ bẹ́ẹ̀? Ẹhẹ́n. Ṣe gbogbo àwọn nǹkan tí a máa lò ṣe ó ti, ṣe ó ti tó géégé? Gbogbo àwọn, àwọn nǹkan tí a máa lò, igbá àti àwo ṣe ó ti, ṣe gbogbo ẹ, ṣe gbogbo ẹ ti wà nílẹ̀? Tí gbogbo ọba ti wà nílẹ̀, sọ fún mi o torí pé kí n le ṣe ètò rẹ̀ kalẹ̀. Torí mi ti ẹ̀ fẹ́, mi ì fẹ́ gbọ́ pé a ní ìwúlò nnkan kan ní ọjọ́ náà. Mi ì fẹ́ gbọ́ pé a, ẹ pẹ́pẹ́ sí i o. A, a gbàgbé nǹkan o, a gbàgbé nǹkan ò Torí ẹ ni mo fi ń tún rán ẹ létí níìsín. Tó bá jẹ pé nǹkan mí wá tí a ti fi kún lọ ṣe ìwádìí, kó padà kó wá sọ fún mi. Nǹkan ta need àti nǹkan tí a, nǹkan tó wúlò àti nǹkan tí kò wúlò. Sé o gbọ́?

Ah! Kọ́lá fẹ́, ah! Kọ́lá fẹ́ ọ̀rẹ́ mi. Mo gbé bàtà fún ẹ, mo gbé èdì fún ẹ, mo gbé, mo bẹ́rí fún ẹ. Ah, ah! Ó ti pọ̀ jù. Ah! Ó ti pọ̀ jù. Àwọn ètò tí a ṣe ní ọjọ́ méjì kẹ́yìn, ah! O ṣe, o ṣe gan-an ni. Tí ó jẹ́ kí ojú ti ì wá, tí ó jẹ́ kí ojú ti àwọn ẹgbẹ́ wa, ah! O ṣe, o ṣe, o ṣe, o ṣe. Mo fi wákàtí, mo fi ń dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi. Nítorí ó jẹ́ kó jú ti ì wá, ó jẹ́ kó jú ti ì wá. Gbogbo ètò tó yẹ ká ṣe ó lọ, ó lọ, tó, gbogbo ẹ lọ tó ṣe yẹ kó lọ. Ó ò tó jú ti, ò tó jú ti ì wá, à ò ṣe. Àmọ́ mo fẹ́ bèrè ní owó rẹ́ mi. Báwo ni o ṣe máa ń bá ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣepọ̀ rẹ? Nítorí, ah! Ní ọjọ́ yẹn, ẹ yà mí lẹ́nu. Ẹ jà mí lẹ́nu. Mo kàn, mo kàn, mo kàn ń wò ni pé, ah! Tí a bá bèrè pé eléyìí dà, òun rè. Eléyìí dà, òun rè. Ó ti ẹ̀ jẹ́ kí a, ẹ pé kí a lack nǹkan kan. Ah! O ṣe, o ṣe kólápé o ṣe, oh! Abaṣepọ̀ ẹgbẹ́ yìí kò ní bàjẹ́, kò ní bàjẹ́ ní orí mi, kò dẹ́ ní bàjẹ́ ní orí ì wọ. Ah! O ṣe, o ṣe dáadáa.

Sẹ̀kí lọlá. Ehn, mo tie rọ pé kí n béèrè nǹkan, mo tie rọ pé kí n béèrè ní owó rẹ ni. Ibi tí a lọ ní àná, báwo ni o ṣe ríbẹ̀? Nítorí pé ìgbà tí mo délé, mo rò ó, mo wáá ń rò pé, à, ṣe a ṣe dáadáa ni àbí a o ṣe dáadáa? Àmọ́ báwo ni, kí ni ìwọ, ìwọ rí? À, ókay, a ṣe dáadáa kò sí wàhálà. Ehn, mo tìẹ fẹ́ béèrè ní owó rẹ ni. Sé o máa ṣe eré ìdárayá? Nítorí ó ní business proposal kan tó wá, tó wọlé wá. Ehn, Kọ́lá pè mí ní àárọ̀ yí. O dẹ sọ àwọn nǹkan kan fún mi pé like, pé company wọn need àwọn tí ó máa ń ṣe eré ìdárayá like àwọn kan kan tó máa ń kọrin àbí tó máa ń, tó sá, tó sá máa ń ṣe eré ìdárayá ṣá. Ohun ní mo rọ pé à, màá béèrè ní owó Sẹ̀kí lọlá, torí mo mọ̀ pé o máa n like eré ìdárayá. O dẹ̀ máa ti ń sọ fún mi pé o ní, o ní ìfẹ́ sí i. So mo kan sọ pé kí n béèrè lọ́wọ́ rẹ. Sé o máa ṣe eré ìdárayá? Sé o máa ṣe eré ìdárayá? Wo, opportunity ẹ ni o. Ko yá mú ni o. Ko yá mú ni. Luck ẹ ni. Torí ti mo mọ̀ pé tí mo bá ba Kọ́lá sọ̀rọ̀, tí n bá dẹ́ sọ fún pé "À, ìwọ Sẹ̀kí lọlá ni ò ń ṣe o." O mọ̀ pé ó máa fún, o mọ̀ pé èèyàn wa ni ó máa fún ẹ. No, bóyá ko yi, bóyá kí n pè é ní ìsìnyi àbí ṣé kí n pè é ní ìsìnyi ki èmi àti ẹ̀ ka jọ sọ̀rọ̀, ko máa gbọ́ kí ìwọ máa gbọ́. O dẹ̀ máa sọ fún e. Èlò ni wọn máa san àbí kí lo rọ? Jẹ́ kí n gbọ́.

Olúwaṣùn, jọ, ṣe, eh, ìgbà wo ni o lọ sí hospital láti ṣe àyẹ̀wò ara? Torí, eh, ó wù mí láti lọ, pé bóyá títí ìlàjì ọ̀sẹ̀ yìí bi kì í ti è lọ kin lọ yọ wò ra yíyẹ wò ara mi. Torí mi ti è mọ̀ ọ́n tóun ṣe ń ṣe mí, mi ti è mọ̀ báwo ló ń ṣe mí. Sometimes bai, tí n bá ti dúró nígbà mi bai, tí n bá ti dúró bái, o màmá rẹ mi, gbogbo ara máa máa ro ọ̀tá mi. Ehn, àbí kíni mò ń ṣe? Àbí kíni mò ń jẹ tí kò da? Ṣé o máa ń mu àwọn ohun mímu proteini? Àbí sé torí ẹ ni ìwọ máa fi ń rún lára jákájáká ni? Ó jọ, gbogbo àwọn òògùn tó ń lò, gbogbo àwọn ohun mímu proteini tó ń lò, bóyá wà á já mi sí òo, bóyá wà á já mi sí, àbí bóyá wẹ ẹ, ọ̀ẹ dúró, tí n bá lọ sí ilé ìwòsàn, tí n bá lọ ṣe àyẹ̀wò ara, gbogbo ohun tí mo bá mú bọ̀ níbẹ̀, ṣé o mọ̀ ọ́n kan to má ṣe fún mi? Gbogbo ohun tí mo bá ti mú bọ̀ níbẹ̀, wà á text mi, ẹ, wà á text mi ní òògùn yẹn tí wà á ti wà ní ọ̀dọ̀ dọ́kítà. Wà á text mi ní òògùn yẹn, màá fi han dọ́kítà pèé. Tí ó bá da àbí tí kò bá da, tí dọ́kítà bá rò pé ó da fine no wahalà, no problem. Tí a bá ti ń, tí a bá ti ń bọ̀ ní, ẹ, ilé ìdárayá, màá, màá ra ẹyọ kan, ẹ, màá ra ẹyọ kan fún méjì níláà boya ki a fi dán ise ẹ̀wo.

Biola àbí o ò rí atẹ́gùn tó ń fẹ́ ní ẹnu jọ́ mẹ́ta yìí ni? Àtẹ́gùn tó ń fẹ́ nínú ilé ẹnu jọ́ mẹ́ta yìí ní tìmí ó ti pọ̀ jú gbogbo òtútù lọ ń mú mi. Àbí ṣe ìwọ fẹ́ràn, fẹ́ràn atẹ́gùn? Ẹ̀, ṣé o fẹ́ràn atẹ́gùn? Jòọ́, àá, ó, kó olúwẹ̀, kí olúwẹ̀ yá máa fi ara ẹ̀ pa mọ́ ni o. Tórí tí atẹ́gùn yẹn bá wọ olúwẹ̀ lára báyìí, gbogbo ìkọ́ kata, gbogbo ara olúwẹ̀ ló máa pé jọ sí. Sé ó yá, kó yá, kó yá wáìdí tó máa fi máa wọ aṣọ òjò gan-an, mọ́rán pa aṣọ òjò. Jòọ́ má bímọ́, aṣọ òtútù, ẹ̀, aṣọ òtútù o. Tó bá dé máa jáde, bóyá kó wọ aṣọ tí ó ní ẹ̀dọ̀. Ẹ̀, àá, tórí pe atẹ́gùn yẹn, ó pọ̀ jù. Ṣé ìwọ fẹ́ràn irin atẹ́gùn? Torí mo mọ̀ pé irú ìwọ̀ báyìí tí ẹ ti ẹ̀ complain, tí sọ kankan. O wa dàbí pé bóyá o tiẹ̀ sí ní ìlú. Rárá, rárá, rárá, ó ga ọ. Ẹ̀, ṣé àyàn, ṣé àyà, ṣé àbúrọ̀ ẹ, ọkọ ẹ ó dá ọ. Torí ọlọ́run òní jẹ́ ka kò àìsàn tí kì í ṣe tiwa o. Ṣùgbọ́n, ẹ̀hen, yárà ṣe.

Ah Biola, ó ní ìrìnàjò kan tí a fẹ́ lọ wò. Ó ní ìrìnàjò kan tí a fẹ́ lọ but Mi ò mọ̀, máa ń lọ sí Ibadan, òróró, mi ò mọ̀ torí owó pọ̀ lọ́wọ́ mi. Èmi tí à ń mọ èlò ni ìrìn Ìbàdàn, ìrìn Ìbàdàn máa ṣe jẹ́ bóyá dáka kúrú, bóyá ka kúkú wọ, ọkọ̀ ojú irin àbí bóyá ka wọ mọ́tò. Àmo, mofe bẹ́rẹ́ nkankan lọ́wọ́ rẹ. Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Torí kí n kí má lọ fi ẹ sínú ọkọ̀ ojú irin ní ìsìnkú máa ṣe bí àra òko o. Wáá, má ti ju, má jẹ kí n wú o. Má jẹ kí n tẹ o. Mi ò fẹ́ o. Ki awon ẹ̀yàn máa ma, fi wá ṣe yẹ̀yẹ́ o. Ṣé o wọ ọkọ̀ ojú irin rí? Torí kí n mọ̀ bóyá ohun la máa wọ̀ àbí bóyá ka kúkú lọ wọ mọ́tò ka kúkú gbona láṣẹ rí. Ah, má gbé, má gba gbé ọjà, ọjà bàbá Gásálì o. Bóyá ko gbé lọ fún wọn, ko deliver ọjà yẹn fún wọn ká kí a tó, kí a tó lọ sí ìrìnàjò náà. Torí ìrìnàjò náà ó wà pàtàkì, pàtàkì. A máa mi, a mo mo ní sọ fún e ǹkan tí a ń lọ ṣe níbẹ̀. Ó kò máa jẹ́ bí i kiní fún ẹ ní, ṣe o gbọ́?

Olúwa, ṣàánú wa ní Nàìjíríà yi ò, Olúwa ló máa ṣàánú wa nínú inú orílẹ̀-èdè. Ó ti ṣú mi, Ọlọ́run má jẹ́ kó sú Olúwẹ̀. Ẹn, òpó ta ṣe ń ṣà, òpó ta ṣe ń ba, Olúwa ṣàánú wa. Ẹn, àbí bí ọlá ìhòhò tó ń kú, tó ń ṣẹlẹ̀ nínú ìlú wa ni. Ẹn, ṣé kó lọ́ ń ṣàánú wa? Ọlọ́run, bí kó lọ́ ń ṣàánú wa, Ọlọ́run kúkú jẹ́ ká kọ́ ọdọ, Ọlọ́run jẹ́ kúkú ní jẹ́ ká gbé ká dákí àdúrà. Olúwa ṣàánú wa. Ẹn, ẹ́n, jẹ́ ká tẹ gbọ́ràn ìlú ṣẹ́gbẹ̀ẹ́. Jẹ́ ká sọ ìrọ́rùn wa. Ṣé o fẹ́ran kíkọrin? Nítorí pé ó ní ẹnìkan tó ń sọ fún mi ní ìjẹta pé kí n jọ kí n bá ohun, kí n bá ohun wá akọrin nítorí kò fẹ́ san owó fún àwọn, ẹ́ẹ́, ọmọ ẹ́ ńlá, ńlá, ńlá. Ẹ̀wù dàípù tí ó ṣe bó tí under ten kò lówó wọn. Wọ́n máa sọ pé, "Àh! Ọmọ ẹ fẹ́ ṣe birthday run ní ọ̀tunla." pé kò ti ẹ, kó ọmọ ẹ kó tẹ ìtàlú yọ. Mo dà pé, "Àh! Mi mọ̀ wọ́n." Aṣe pé ẹ́ tí ń bá ti bèrè ní owó rẹ̀, kí n kúkú bèrè. Mi fẹ́ gbọ́ nǹkan tí àwọn èèyàn ń sọ. Kí n bín bèrè ní owó rẹ̀ ni. Ẹn, okay o.

Khadijah, jọ mo fẹ́ beẹ̀rẹ̀ ìbéèrè kan ní ọwọ́ rẹ ni. Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹ́gbẹ́? Ẹ́, torí, à, ẹgbẹ́ àwọn ẹgbẹ́ àwọn ẹlẹ́gbẹ́ yẹn, wàhálà wọn pọ̀ jù. Wàhálà wọn pọ̀ jù. O mọ ọ, o ṣe, ọgbẹ́lé ò mọ̀ ọgbẹ́, ọgbẹ́ iyen ò mọ̀o gbẹ́. A fi àwọn nìkan náà ló kù. Jọ, báwo ni o ṣe máa ń si kan rere borí àwọn ìṣòro tí o ní ní àárín ìrísẹ́? Ọlọ́run o ni jẹ́ kí ẹ, won lé ẹ ní di ẹrù ẹ. Kò ní ẹnikẹ́ni ò ní bí ẹní di ẹrù ẹ. Ẹ̀hẹ́n, torí pé ó wà very, very important kó máa, kó máa sọ fún mi. Anything tí o bá ní ní, ní, ní orí ilé-ìwé, nínú ilé-ìwé. Ẹ́, Ọlọ́run wà pẹ̀lú yín o. Amọ́, jọ, báwo ni o ṣe máa ń kọ, ṣìkọjá ṣètò àwọn ìṣòro ní àárín ẹgbẹ́?